Gbogbo nǹkan tí o wà lára písà ni mo nífẹ̀ẹ́ sí, gbogbo àwọn èròjà tí wọ́n fi ṣe, òhun ló jẹ́ kí ó dùn lẹ́nu mi. Tí n bá jẹ písà, adùn rẹ̀ kò láfiwe kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gidi gan. Àwọn èròjà tí a fi ṣe o sì jẹ́ àwọn èròjà tí ó ń ṣara lóore.

Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Ìgbà àkọ́kọ́ òun ni tí bá jí ní òwúrọ̀ kùtùkùtù, màá fọ eyín mi. Tó bá sì di ní àṣálẹ́ náà kí n tó lọ sùn àbí nígbà mi kí n tó jẹun alẹ́, mo máa nífẹ̀ẹ́ láti fọ eyín mi. Ẹ̀ẹ̀ko kan nígbà mìíràn tí n bá sùn ní ọ̀sán tí n bá wá jí, mo máa n fọ eyín mi bákan náà.

Tí n bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, ó ní àwọn ohun kan tàbí méjì tí mo máa ń wò. Mo máa ń nífẹ̀ẹ́ láti yan àwọn tó jẹ́ wípé iṣẹ́ kì ń ro lójú, ẹni tó jẹ́ wípé kì ń rojú isẹ́, kí dẹ̀ ń ṣọ̀lẹ. Kò sí iṣẹ́ tí onítọ̀hún ò lè ṣe àti ẹni ti ó ní ifáradà. Àwọn nǹkan tí n máa ń wò nii tí n bá fẹ́ yan alábàáṣiṣẹ́pọ̀ mi.

Mo máa n dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì nípa láì ṣe àfihàn ohun tí ó bá jẹ́ ìkọ̀kọ̀ nípa mi. Mo máa n sọ́ra nípa ohun tí mo máa n sọ tàbí kọ lórí íńtánẹ́ẹ̀tì. Nítorí nípa ǹnkan tí èeyan bá kọ àbí sọ, òhun ló máa n jẹ́ kí ohun ìkọ̀kọ̀ àbí ayé ìkọ̀kọ̀ ènìyàn jáde sórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Èyí ní igbà tí mo ṣetán ní ilé ẹ̀kọ́ fásitì tí mo fẹ́ lọ sin orílẹ̀ èdè mi fún ọdún kan. Gbogbo ẹ̀ni tí ó bá jáde ní ilé ẹ̀kọ́ fásitì ní orílẹ̀ èdè mi, o ní láti lọ sin orílẹ̀ èdẹ̀ fún ọdún kan. A wá gbé mi lọ sí ìlú mìíràn èyí tí ó ní ẹ̀yà mìíràn. A sì lo ọdún kan gbákọ́ níbẹ̀.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá ti ń lo fóònù fún bí i wákàtí méjì àbí mẹ́ta, mó ma ń gbóná. Tí n bá sì ti ṣe àkíyèsí eléyìí, mó ma pá, má fi sílẹ̀. Mi ò ní lò ó, mó ma sì jẹ kó tútù fún bí i wákàtí kan kó tó di pé mó ma tún mú, láti tún má lo lọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Kódà mo máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà, boyà lẹ́tà fún ibéèrè fún fìkikún owó òṣu. Ó ní ẹnìkan tí a jọ ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa tí ó fẹ́ kọ lẹ́tà láti bèerè fún ìfikún owó òṣu rẹ̀. Ó sì bẹ́ẹ̀ mi, mó ní kí n bá wòn kọ, torí ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣẹ̀ mi ohun ni ìmọ̀ ohun bí a tí ń ṣètò coding. Oun ni mo fẹ́ kọ́ nítorí wípé mo ní lérò wípé kíkọ́ elé yìí ó jẹ́ ohun tí ó máa ṣe pàtàkì ní ọjọ́ iwájú. Ó jẹ́ ohun tí ó máa wúlò tó máa dáa tí àwọn ilé iṣẹ́ máa fẹ́ máa gbà yàn fún.

Tí n bá fẹ́ rìn ìrìnàjò bí mo ṣe máa ń ṣe àwọn àkópọ̀ mi re. Àkọ́kọ́ mo máa ní láti kọ gbogbo àwọn ohun tí mo fẹ́ lò ní ìrìnàjò sílẹ̀ sínú ìwé nìkọ̀ọ̀kan, tó bá ti wá tó àkókò láti ṣe àkópọ̀ wọn, ìwé tí mo ti kọ sílẹ̀ yìí òun ni máa wò nìkọ̀ọ̀kan láti lè kó gbogbo àwọn ohun tí mo máa nílò nínú ìrìnàjò mi.

Mo máa ń rántí ọ̀rọ̀ àṣènà mi ní gbogbo ìgbà, àmọ́ ní ẹ̀ẹ̀kan kan tí ó bá sápamọ́ mi lórí tí n mi rántí, mo máa ń kọ̀ ọ́ sí ara ìwé pélébé kan, èyí tí mo lẹ̀ mọ́ ẹ̀rọ amóhùntutù àti ara ohun ìkáṣọsí. Tí n bá gbàgbé, àwọn ibi tí mo máa ń wù ní yìí ni a ti rántí.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ mi pẹ̀lú ìṣuru àti ìfarabalẹ̀ àti ọgbọ́n. Nítorí àwa ènìyàn aṣòro nígbà mìíràn láti darí, torí náà ni mo ṣe máa ń farabalẹ̀ láti bá àwọn ènìyàn lò, nítorí kó lè rọrùn fún mi láti lè darí wọn.

Mo lè sọwi pé mi ò lọ sí iṣẹ́ gun ọ̀dẹ rí. Kódà bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe, àmọ́ mi ì ré ènìyàn tí a lè jọ lọ àbí ẹbí àti ọ̀rẹ́ tí wọ́n máa ń ṣe, àmọ́ ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè ní àárín èrò. Ọ̀pọ̀ ìgbà tí n bá wà ní ilé ìjọsìn, ìyẹn ti ilé ìjọsìn ti Krìstẹ́nì ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti lè fi bá àwọn ará ìjọ àbí ọmọ ìjọ sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ mo sì mọ àwòrán yà dáradára. Kódà àwọn ẹbí mi àti ọ̀rẹ́ mi wọ́n máa ń fẹ́ràn kí n máa bá wọn ya àwòrán ní ọ̀pọ̀ ìgbà torí wọ́n mọ̀ wípé àwòrán tí bá yà, ó máa ń dára ní ọ̀pọ̀lọpọ̀. Mo sì máa ń farabalẹ̀ láti ya àwọn àwòrán tí ń bá yà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa gbogbo àwọn fáílì mi pamọ́ sí ojú kan. Mo sì máa ń tọ̀ bí wọ́n ti ṣe rí àbí bí wọ́n ti ṣe nipa sí. Èyí tó jọ mọ́ ti iṣẹ́, màá tọ̀ sọ́tọ̀. Èyí tó jọ mọ́ ti ìgbésí ayé, màá tọ̀ lọ́tọ̀. Èyí tó jọ mọ́ ìkọṣẹ́ àbí ǹkan ohun tuntun kan, mo ń tọ̀ dọ́tọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Kò dà, mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ tó ń ṣiṣẹ́ fún ìlera, nítorí ìlera loògùn ọrọ. Tí ara bá le koko, a lè ṣiṣẹ́. Ara à ya gágá kò ní ṣi pé à ń ṣá arẹ. Idi ni yí tí mo fi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Rárá, mo ti gbàgbé àmì ìràwọ̀ mi, bó tilẹ̀ jẹ́ wípé mo mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti gbàgbé àmọ́ oṣù kẹsàn-án, òhun ni abí mi, mo sì ti gbàgbé àmì ìràwọ̀ tí oṣù kẹsàn-án bọ́ sí, àmọ́ máa tún ranti ó kọ̀, mo kọ̀ ti gbàgbé lọ́wọ́lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni mo ti ṣi na rí, ní ọjọ́ kan nígbà tí mo lọ ibi kan láti wá ọ̀rẹ́ mi lọ. Ó tilẹ̀ jẹ́ wípé mo ti lọ sí ìbẹ̀ rí àmọ́ ó ti pẹ́ díẹ̀. Ìgbà tí mo wá dé àdúgbò rẹ̀, àwọn ǹkan ti yàtọ̀. Mo wá ní kí n rín ṣi ọtun bí mo ṣe rí pé mo ti ṣinà níyẹn. Mo ní láti pe ọ̀rẹ́ mi lórí ẹ̀rọ alágbèéká wípé kí ó wá mọ́ mi ní ibi tí mo wà.

Orin ti Kristẹni, ọ̀hun ni mo fẹ́ràn jù. Èyí tí àwọn tí ó jẹ́ ọmọ Kristẹni máa ń kọ. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nítorí ó ma ń jẹ́ kí ọkàn mi ru sókè láti sin Ọlọ́run àti láti kọrin sin Ọlọ́run ní gbogbo ìgbà.

Ṣé mo máa na ara mi ní ẹ̀ẹ̀kọ̀kan ní bóyá a ti bá ṣe nǹkan kan tí ó ká mi lára, àbí mo gbàgbé nǹkan kan, àbí mo gbàgbé láti bá ènìyàn sọ ohun kan ní àkókò kan tí bá wá padà rántí, tí ọ̀rọ̀ yẹn bá ká mi lára, mo lè gba ara mi pẹ̀lú àtẹ́wọ́ mi.

Ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ṣẹ́ mi, mo máa ń daríji wọn. Àmọ́ nígbà míràn tí ènìyàn bá ṣe nǹkan tí ó dùn mi, lọ́kàn gan tí ó fún mi ní ọgbẹ́ ọkàn, ó máa fẹ́ ṣòro fún mi láti daríji ènìyàn. Àmọ́ tí ẹni iyì bá mọ ẹsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ tí ó sì tọrọ ìdáríji pẹ̀lú ọkàn tó mọ́, mo máa ń gbìyànjú láti daríji.

Bí ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta ni mo máa ń gé irun mi. Nítorí tó bá ti di ọ̀sẹ̀ méjì irun mi a ti máa kún padà. Èléyìí kò sì máa ń jẹ́ kójù mí gúnrégé àbí kó yọ dáadáa. Ó wá pẹ́ títí àari iru e ri, oun ni ọ̀sẹ̀ mẹ́ta ni mo máa ń gé irun mi.

Mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ ju ti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ nítorí ìmọ́lẹ̀ òwúrọ̀ ó má ń fún mi ní òye àti òye wípé a ti bọ́ sí ọjọ́ tuntun. Ọjọ́ tuntun pẹ̀lú èróngbà tuntun pẹ̀lú àfojúsùn tuntun. Idi nìyí tí mo fi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀.

Ti ba ní ba ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń gbìyànjú láti múra sílẹ̀ lórí ohun tí ìpàdé náà jalè lórí, bóyá nípa sísọ ọ̀rọ̀ iye ọjà tí oníbàárà fẹ́ rà àbí nípa sísọ ọ̀rọ̀ nípa ìbáṣepọ̀. Ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ó bá jẹ́ mo máa ń gbìyànjú láti gbaradì nítorí kì n lè mọ bí má ṣe bá oníbàárà sọ̀rọ̀ kọ̀rọ̀ mi le ba wọ wọn létí.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ mi lọ. Eléyìí dẹ ma ń wáyé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, tí ó bá ṣì ti wáyé bẹ́yẹn, mo ní láti dúró sí ibi iṣẹ́ láti ṣiṣẹ́. Ìgbà míràn, mo lè dúró fún wákàtí kan, ìgbà míràn wákàtí méjì. Gbogbo ẹ, ó já lórí bí iṣẹ́ ṣe pọ̀ sí.

Ibọ́ ẹsẹ̀ tí mo fẹ́ràn láti wọ òun ni ẹyìn eti aláwọ̀ dúdú tí ó sì jẹ́ ti kọ́tínì torí mo nífẹ̀ẹ́ rẹ̀ láti wọ lọ́pọ̀lọpọ̀. Àgàgà ìgbà tí m bá wọ súù sí ẹsẹ̀, ó ma ń jẹ́ kí ẹsẹ̀ mi gúnrégé nínú bàtà.

Nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde, bóyá a lọ ṣe fàájì àbí a lọ gbafẹ́, tí ó bá ti tó àkókò láti sanwó, oníkálukú á mú òye tó wà lọ́wọ́ rẹ lẹ́ẹ̀ láti san owó. Ìgbà míràn kẹ̀ẹ́, èmi lè mú ìlàjì àbí ìdámẹ́ta nínú gbogbo owó kí ń san. Ó gbogbo ẹ dá lórí ẹni tó lówó jù lọ lákòókò náà.

Yàrá ibi ìjókòó sí tàbí ibi ìgbàlejò sí, ilé tí àwọn àga dèmudẹ̀mu wà àti ẹ̀rọ amóhùnmáwòrán, ibí ni mo fẹ́ràn láti máa jókòó sí láti gbáfẹ́ láti wo amóhùnmáwòrán àbí láti wo ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni mo maa n wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Tí n bá ní òde ni mo má n lo ago ọwọ́ torí ó má n jẹ́ kó rọrùn fún mi láti wo iye ago tó lù ní ìgbà kú ìgbà àti lóore kóòre. Láì jẹ́ wípẹ́ mo máa ní láti máa mú ẹ̀rọ alágbèéká mi ni àpò.

Òpin ọ̀sẹ̀ ni mo máa ń fẹ́ràn láti fọ aṣọ. Tí n bá ti wọ aṣọ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, tó bá wá di ọjọ́ àìkú, òhun ni máa kó gbogbo rẹ̀ síta tí máa bẹ̀rẹ̀ sí ní fọ nítorí wípé gbogbo ẹ ni láti wà ní mimọ́ ka tó bó sí ọ̀sẹ̀ tuntun.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, bó tilẹ̀ jẹ́ wípé waka tí kán ní a fún mi ní ibi iṣẹ́ láti lọ fún ìsinmi oúnjẹ ọ̀sán, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ọgbọ́n ìṣẹ́jú òun ni màá ń lò láti jẹ oúnjẹ ọ̀sán ní ibi iṣẹ́. Ní ìgbà míràn, màá jókòó ọgbọ́n ìṣẹ́jú mọ̀ láti lè fi sinmi oúnjẹ tí mo jẹ́.

Tí mo bá rí ìṣòro ní ibi iṣẹ́, mo máa n gbìyànjú láti yanjú gbogbo ìṣòro fún ara mi. Tí ó bá jẹ́ ìṣòro nípa iṣẹ́ tí mò ń bójú tó, màá wo bí ibi tí ìṣòro náà ti wá, ohun tí ó fà á, ohun tí mo lè ṣe láti tán ìṣòro òhun. Màá sì gbìyànjú gbogbo agbára mi láti jẹ́ kí ìṣòro náà parẹ́. Àmọ́ tí bá sa gbogbo ipá mi tí ìṣòro náà ò lọ, màá fi tó àwọn ọ̀gá mi létí.

Rárá o, mi ò kí má a mu òògùn lójoojúmọ́. Ẹ̀kọ̀ọ̀kan òhun ni tí ara mi ò bá yá àbí óò fẹ́ rẹ̀ mí díẹ̀ àbí orí fẹ́ má a fọ́ mi, òhun ni mo má a ń lo òògùn. Bó tilẹ̀ jẹ́ wípé mo mọ̀ wípé kò da kí ènìyàn má a lo òògùn ní gbogbo ìgbà. Àgàgà tí ǹkan kan ò bá ṣe ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní ilé mi. Kódà ọgbà náà tóbi tó jẹ́ wípé ó lè gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì sí mẹ́ta ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Ọgbà yìí ní ẹ̀kọ̀kan a máa ṣe eré ìdárayá nínú rẹ.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù óun ni ilé ibi tí a ti ń wo fíìmù, èyí tí à ń pè ní cinema. Òun ni mo fẹ́ràn láti máa lọ jù pẹ̀lú ọ̀rẹ́ àti ará. Nítorí pé ìrírí ibẹ̀ ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí. Ibi tí mo ti ló fẹ́ láti máa lọ ni òun ni ti òkun. Mo fẹ́ràn ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àti bí atẹ́gùn ibẹ̀ ṣe rí àti bí iyẹ̀pẹ̀ ilẹ̀ ibẹ̀ ṣe rí. Mo ń je òun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀.

Adùn oyin tí mo nífẹsí tí mo fẹ́ràn jù nínú áìsikirimù ọ̀hún ni ti stoberi. Adùn stroberi ó jẹ́ ohun tí mo nífẹ́sí ní ọ̀pọ̀lọpọ̀. Tí n bá mú ṣẹ́nu báyì tí ó kan ahọ́n mi, ó ma ń múnú mi dùn, ó ma ń dàbí ẹni pé kò sí adùn tí ó tún dàbí rẹ̀ mọ́ ní àgbáyé.